Sọ fún wa bí ilé ṣe ń lọ nígbà tí iná bá lọ. Àh, eh! Éyìí, eleyii ó jẹ́ ǹkan tí mo, tí mo ti ní ìrírí rẹ̀ lọ́pọ̀ ìgbà, lọ́pọ̀lọ́pọ̀ nígbà tí àwa tí a jẹ́ ará agbègbè irú ìlú wa yìí tí iná ò i ṣe déédéé. Bẹ́ẹ̀ ni, tí iná bá ti lọ báyẹn, ọ̀nà oríṣiríṣi ni à ṣe máa ń là, à ṣe máa ń gbáradì fún iná tí a fẹ́ lọ. Bíi rú àwa tí a bá ní generator, à, ẹ, tí a bá rí pé a fẹ́ iná, boya a ní ǹkan tí a fẹ́ fi iná ṣe, a ní ìlò ìmọ́lẹ̀, a á nílò láti tan ẹ̀rọ generator tí yóò fún wa ní iná, á fi lè fi ṣe gbogbo ǹkan tí a fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni, à mọ ní ọ̀pọ̀ ìgbà tí ó bá sí òwò epo láti fi da epo ká rọ epo sí generator. Àwọn ǹkan mìí wa tí a lè lò tí iná bá lọ, ọ̀pọ̀lọpọ̀ to bá jẹ́ wipé bí ọwọ́ ìrọ̀lẹ́ ṣe alẹ́ tí ilẹ̀ ti ṣú, a á tan àtùpà àbí torchlight wà àbí iná fóònù wà fún ìmọ́lẹ̀ láti fi ríran. Ah, to ba sì jẹ wípé a fẹ charge àwọn, o wọn ẹrọ ayélujára wa, gbo àwọn fóònù wa, àwọn ẹrọ ayarabiasa wa ta n lo, a máa lo nkán tán pe ni powerbank eléyìí tùn jẹ́ ọ̀nà mìíràn tí, tí iná bá lọ, tí jẹ́ wí pé àwọn fóònù wà kò fi ní kú. Tí wọ́n bá ti lọlẹ̀, tí iná bá ti fẹ́ tán lórí rẹ̀, àwọn power bank yìí, ò n ní a máa fi chargi àwọn fóònù yẹn padà. Bí a ṣe máa ń, bí ilé ṣe máa ń lọ nìyẹn. Kaluku ni yóò wà lónìí, à, power bank titi ẹ̀ tí yó fi chargi fóònù rẹ̀. Ìgbà tí a bá ti rí owo rà epo sí gen láti fi tan iná tí àwọn NEPA bá mú iná lọ. Níbi tí mò ń gbé yìí iná à–kò ì déédéé lọ nítorí iná dá lọ́pọ̀lọpọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nibi tí mò wa yìí. Kò dàbí ìpínlẹ̀ Kwara tí mo ti kúrò, ah à tí à sì jẹ́ ọ̀dọ̀ tí à ń da gbe yìí, à i fi bẹ́ẹ̀ lo iná lọ́pọ̀lọpọ̀ ju ọwọ́, àárọ̀ si ọwọ́ ọ̀sán náà ni a máa ń lo iná tí o bá ti di ọwọ alẹ́, kaluku ti fẹ́ sùn. Nígbà yìí bái, à ri, à i fi bẹ́ẹ̀, à i fi bẹ́ẹ̀ dá ara wa láàmú tí iná bá ti lọ. A mọ wípé àti ṣe ǹkan tí a fẹ́ ṣe àti lo nkan tí a fẹ́ lo iná fún ní ojú ọjọ́. Bẹ́ẹ̀ ni.

Ṣàlàyé òfin ere to n ṣe nígbà ewe òfin tí mo máa ń ṣe eré tí mo máa ń ṣe nígbà èwe, oun la máa ń pè ní eré ní èdè Gẹ̀ẹ́sì la máa ń pè ní hide and seek. Eré tí ó jẹ wí pé, a á pọ̀ bí ọ̀rẹ́ mẹ́wàá, a pínra wa sí ọ̀nà márùn-ún. Àwọn márùn-ún, wọ́n á kọ́kọ́ lọ sápamọ́. Àwọn márùn-ún tó kú, a wá lọ wá wọn ní ẹyọkọọkan. Bẹ́ẹ̀ ni, òfin tó sì tó súnmọ́ ni wí pé, àwọn tí wọ́n sápamọ́ yẹn, wọ́n ò gbudọ̀ jẹ́ kí àwa tí à ń wá wọn ká ní ìfura wípé ibí bàyi ni wọ́n wà. Wọn ò gbudọ̀ jẹ́ kí bí a ṣe rí wọn kó rọrùn fún wa o yẹ ká kan jẹ́ kó pẹ́ diẹ ká tó rí wọn ni. Bí a ṣe máa ń ṣe rí, a ti pé mẹ́wàá, a ní kí kan lọ sápamọ́, a fún wọn níbí wákàtí méjì sí márùn-ún pé kan sápamọ́ ibi tí a kò tí ì ní rí wọn. Àwa yòókù, àwa máa wá wọn káàkiri fún iye ìgbà tó bá gbà wá láti rí wọn. Ti a ba ti rí wọn tan, àwa ti a n wa wọn nígbà yẹn, àwa na o lọ sapamọ àwọn tí a rí tẹ́lẹ̀, àwọn náà wọ́n máa wá wá ní ibi tí àwa náà sápamọ́ sí ní ọ̀pọ̀ ìgbà. À wa rí pé a máa ń pínra sí ọ̀nà méjì ní márùn-ún márùn-ún yẹn. Àwọn tí a bá rí pé wọ́n tètè, wọn tètè rí ara wọn tán. Àwọn ẹgbẹ́ tán bá tètè rí ara wọn tán, à wa rí pé àkókò tí wọ́n fi rí ara wọn tán sápamọ́, táa ba rí pé ó kéré sí àkókò tí àwọn yòókù lò. A rí pé àwọn eléyìí ni wọ́n borí, àwọn eléyìí ni wọ́n mọ̀ bí a ṣe ń ṣe eré yìí dáadáa nígbà tá jẹ́ èwe. Bẹ́ẹ̀ ni, a sì fúnra wa ní nkan tàn pé ní expo wípé ká máa fi àwọn, àwọn, ká máa ṣe òfófó, ká máa ṣe òfófó bí àwọn tí àwọn, àwa tí à ń wá wọn, àwọn tí ó sápamọ́, wọ́n lè máa ṣe òfófó fún àwa tá ń wá wọn. Bẹ́ẹ̀ ni.

Sọ fún wa bí o ṣe ń lo ìsinmi. Nípa ti ìsinmi, lẹ́yìn ìgbà tí mo bá ti ṣe iṣẹ́ ní àárọ̀ àti ọ̀sán, ọwọ́ ìrọ̀lẹ́ ni mo máa ń sinmi dáadáa. Ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ alẹ́ ni àkókò ìsinmi tèmi. Lẹ́yìn igbá ti mo ba tí rí pé mo ti ṣe iṣẹ́ tí ó yẹ kí n ṣe, mo rí lári ní àrídájú pé iṣẹ́ tí ó yẹ kí ṣe fún òní mo ti ṣe, mo ti ṣe àṣeyọrí lórí rẹ̀. Lẹ́yìn náà ni màá wá sinmi. Ìgbà mìíràn mo lè sùn, mo lè sùn fún àkókò bíi wákàtí méjì sí mẹ́ta. Ẹ̀ bẹ́ẹ̀ni, lẹ́yìn ìgbà náà, màá sùn díẹ̀ tí màá jí, mo lè padà wá kàn, mo lè rìn káàkiri kí n kan, kí n na ra diẹ kí n kan rìn káàkiri àdúgbò. Ẹ̀ bẹ́ẹ̀ni, kí n tún nà jú. Lẹ́yìn ìgbà yẹn, mo lè wá padà wá joko sílé kí n mọ wo fíìmù. Ó ní àwọn fíìmù tí mo fẹ́ràn láti mọ wo. Mo lè fi àkókò ìsinmi mi, mo lè mọ̀ fi wo, fíìmù bí mo ti máa ń lo àkókò ìsinmi mi leleyi ọ́pọ̀lọpọ̀ ìgbà mìíràn. Mo lè jókò ti ẹ̀rọ ayélujára mi yẹn tó jẹ́ fóònù mi, mo lè mọ̀ fi bá àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ sọ̀rọ̀. Mo lè mọ̀ bá wọn ṣe nǹkan tí wọ́n ń pè ní ṣáàtì, kí a mọ sì ń dí ah, méséjì sí ara wa, kí a mọ bá ara wa sọ̀rọ̀. A tún lè mọ̀ pe ara wa ní, èyí tí à ń pè ní fídíò call àbí voice call tí a mọ ń gbọ́ ohùn ara wa ní orí fóònù wa àbí a máa wo àwòrán ara àwòrán ara wa àbí fídíò ara wa lórí fóònù wa. Gbogbo àwọn ele yìí ni mo ṣe mọ ń lo àkókò ìsinmi mi nìyẹn. Ó jẹ́ wí pé láti ọjọ́ Monday títí dé Friday ni mò ń lọ sí ibi iṣẹ́ tí kò tíì e wá sí àkókò ìsinmi. Ọjọ́ Saturday tó jẹ́ àti Sunday tó jẹ́ àkókò tí mi ò lọ ibi iṣẹ́, àkókò yìí mo máa ń lo fún ìsinmi mi dáadáa láti fi sinmi kúrò gbogbo iṣẹ́ tí mo ti ṣe ní àárín ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni.

Sọ fún wa nípa ẹja. Há! Ẹja jẹ́ ara àwọn ǹkan tí wọ́n fi ń ṣe ọbẹ̀, bẹ́ẹ̀ àwọn ìsebẹ̀ ẹja ó wà lára wọn. Oríṣiríṣi ẹja sì ni ó wà. Àwọn ẹja tútù wà, ẹja díndín wà, ẹja gbígbẹ wà. Bẹ́ẹ̀ ni, èmi ò ṣi ni ẹja kankan tí mi ò fẹ́ràn àbí tí mo kórìíra. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà mi fẹ́ràn ẹran ju ẹja lọ. Bẹ́ẹ̀ ni, àwọn ẹja arọ̀ wa ẹja odò gan wà. Bẹ́ẹ̀ni, ni opo gba ti a fe je ẹja ani àwọn ti won ni soobu ni egbe ile ti won maa n ta ẹja fún wa. Mo rántí nígbà tí mo jẹ́ ọmọ kékeré tí a sì fi rẹ̀ kó dé ilé wa. Gẹ́gẹ́ bí a ní odò kan ní ẹ̀yín ilé wa, à sì láwọn tápà tojepe wọ́n máa ń dẹ odò, wọ́n máa ń dá a ta ní sodo ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n máa ń pa tí wọ́n máa ń mú ẹja ní à ọ̀pọ̀lọpọ̀ iye. Tere ni àkókò yìí ni a máa ń lọ sí odò náà ní gbogbo gbà yẹn ni a máa ń rí ẹja tútù. A maa n ri àwọn ẹja odo ti a maa n ri won ko a igbayen airaa ẹja àmọ́ ígbà tí a ti kó kúrò ní iye tí odò yẹn tan gbé tẹ́lẹ̀. Then á tí ń gbé ní ìlú, a ra ẹja ní, ní ọjà láti máa ń ra ẹja. A máa ń ra lọ́dọ̀ àwọn tí wọ́n, tan ń ta ẹja ni. Oríṣiríṣi ẹja tí ba fẹ́ rà, a rà lọ́dọ̀ àwọn, àwọn tí man ń tẹja gbígbẹ, tan tẹja díndín náà. Bẹ́ẹ̀ ni. Bi asi se maa n se ẹja ni to ba je ẹja tutu ni àmọ́ ẹ pé ẹja yẹn wọ́n ò tíì ṣe ara wọn, tí ì yàn. Ìyẹn a fi sínú à pọ́ọ̀tì wa. A fi magí àti iyọ̀ sí i, a bọ̀. Bẹ́ẹ̀ ni ká tó tẹ̀ ká to fẹ́ fi ṣe ata àbí ká tó fẹ́ fi ṣe ọbẹ̀ kankan, a máa ní láti kọ́kọ́ bọ̀o ná. Kaa ri pe o boo o de, o koro ju ko de jina ju. Bẹ́ẹ̀ ni. A sì máa ń jẹ ẹja gẹ́gẹ́ bí à ara ǹkan tí a máa ń fi sí orí oúnjẹ. À mí ò jẹ àsán, à mí máa ń fẹ́ jẹ ẹja pẹ̀lú, ọmọ fẹ́ jẹ oúnjẹ wọn pẹ̀lú à ẹran àbí ẹja. Ẹja sì jẹ́ ara ǹkan tí àwọn èèyàn fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa jẹ́ pẹ̀lú oúnjẹ wọn. Àmọ́ èmi ò ṣ fe ǹkan tó kún nù ẹja báyen. Bí mo rejà bí mio ò rejà, màá jẹ oúnjẹ tèmi. Bẹ́ẹ̀ ni. Àmaa ọ̀pọ̀lọpọ̀ ìgbà tia ba fẹ́ jẹun ni a máa ń jẹ ẹja yìí. A sì máa ń fẹ ẹja n ígbà mì gàn a máa ń fi mu gàárì, a máa ń fiin a kan màá ń jẹ bẹ́ẹ̀ láì tie jẹ̀ún gan. Bẹ́ẹ̀ ni.

Kí ni àwọn ìdójúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Akọkọ náà mi ni idojukọ ti mo n koju ní ibi iṣẹ́ ló, kin ti ẹ kọ́kọ́ bẹẹrẹ láti tí mò bá fẹ́ lọ sí ibi iṣẹ́ ní àárọ̀ kùtùkùtù bí ó bá ti di àárọ̀ báyìí èmi fẹ́ràn, mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa gbé ọ̀kadà ju kin mo wọ korope àbí, kẹ̀kẹ́ lọ tàbí kẹ̀kẹ́ nápẹp. Èmi fẹ́ràn ọ̀kadà púpọ̀ púpọ̀ àmọ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ mo rí i pé ibi tí mo ti ń ṣiṣẹ́ ó jìnnà sí ilé ọ̀dọ̀ mi púpọ̀ ko ṣi si bi mo se fẹ kó kúrò nílé torí owó ilé mi ò tíì kò tíì expire, kò síbí mo ti fẹ́ kó kúrò n bẹ́ẹ̀. Ilé iṣẹ́ mi, ibi tí mò ń ṣìṣẹ́ lọ ó jìnnà yìí mo sì fẹ́ràn láti máa gbé ọ̀kadà lọ́pọ̀lọ́pọ̀ àmọ́ owó tí àwọn ọ̀kadà àwọn ọ̀lọkadà tó ń sá lé mi ó pò ó ju owó tí mò ń rí lọ ní ìdí iṣẹ́ mi. Èyí ni ìdo ìdo ìdójúkọ àlakọ́kọ́ tí mò kọ́kọ rí níbẹ̀ igbati mò wá rí pé, ah, ele yìí ò kó wọ̀ kò pé mi. Bẹ́ẹ̀ ni mo ti wá dọgbọn sọ́rọ ara mi mò ń rí pé káàkà kí n pè kí n máa gbé ọ̀kadà kí n bá máa fi máa ma fi pẹ́ dé ibi iṣẹ́. Màá ya kọ́kọ́ ya tètè máa jí màá tètè máa lọ síbi tí mo ti lè rí korope yi ó bá gbé mi lọ sí, tó bá jẹ́ ọ̀nà mẹ́ta ni màá wọ korope kin to dé ibi iṣẹ́. Ó dà pé èèyàn yóò pè mí torí owó tí màá ná nínú korope kò tó owó tí mò ń ná fún ọ̀kadà lẹ́ẹ̀kan. Ó rí pé ilé yìí ó pé mi púpọ̀. Àwọn ọ̀pọ̀ ìgbà wọn má ti ń pè máà gbé kòròpè mo tún lè pẹ́ dé ibi iṣẹ́ torí àwọn tí wọ́n ń pè ní traffic ní ojú ọ̀nà gbogbo ibi tí òyẹ kì ọ̀kadà tí ó ti bá kọjá tipẹ́tipẹ́ kó ní kòròpe nì traffic lè mú ọ ní kòròpè mọ́lẹ̀. Èyí tún ni ìdójúkọ láti má tún wá rí pé, à, à ti dé ibi iṣẹ́ ò à mò tún ti lè rí pé àwọn ǹkàn tí ó yẹ kí n bẹ̀rẹ̀ láti máa ṣe àwọn nǹkan tí ẹ ká jọ ṣiṣẹ́ àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ kù mí. Àwọn mi sì lè má fẹ́ tẹ̀ mọ́n fún mi ní àkókò àbí àti ṣe àǹfààní láti kí ẹ ti sọ ǹkan tí ó ti lọ́ àbí ǹkan tó ti ṣẹlẹ̀ fún mi. Àrà àwọn ìdójúkọ tí mò ń rí níbi iṣẹ́ lèlèyì ìgbà tì mò rí pé bí ǹkan tí fẹ́ rí lélèyì mò yá tètè rí àwọn èèyàn tí mò lè bá sọ̀rẹ, tí wọ́n lè ràn mi lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà tí mò bá pẹ́ dé tí wọ́n lè máà bá mi sọ ǹkan tí ó ti ṣẹlẹ̀ fún mi. À, nípa ìdójúkọ mi tí mò ń rì níbi iṣẹ́ mi ni wípé àwọn ǹkan mi tí mo nílò bí àwọn ẹ̀rọ àyélujára tí mò máa ń lò ìgbà tí mò ń wà nílé mi ò lẹ́ lò ní ibi iṣẹ́. Mò nì lò àwọn nkàn mì tì ò jù iyẹn lọ, àmọn àgbààrà nìpà tì owó kò tì sì nì ọwọ mì nì àkòkò ẹ àrà ìdójúkọ mi, ùn, tí mò ní ibi iṣẹ́ ni ọjọ́ wo ni mo fẹ́ wá lé náà tí òjò lọ pà mí ní orí ọ̀kadà torí pé à ń sá fójò yìí náà ni a ò dẹ fẹ́ pẹ́ dé lé. Òjò yẹn pà mí, ò pami dìẹ ọ̀kadà gàn-àn tùn tàkú, òmì sá wọnú ẹ́ńjìnì ọ̀kadà ààrì ìdójúkọ tí a ń rí báyìí. A sì mọ̀ pé láìpẹ́ láì jìnnà a á borí. Ẹnì tìì ò bà tì ròjù, ìdì ẹnì là tì ń mọ ẹnì, ìdì ìṣẹ ẹnì làtì ń mọ ẹnì lọ lẹ àwò ò ń ṣè ẹnì tò ròòjù gbògbò ìdójúkọ yìí à mọ̀ pé à fì ń kọ́ ẹ̀kọ́ láti fi dàgbà láti fi lọ sí ibi gìgà ní ọjọ́ iwájú ni.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? À, ní ọ̀pọ̀ ìgbà. Látì í ìgbà tí mo ti parí ilé ìwé àti mo ti fẹ́ wọ, kíni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ iṣẹ́ ọwọ́. Mo kọ́ iṣẹ́ ọwọ́ dáadáa, pé àwọn yorùbá sọ pé kò dá kí èèyàn lọ sí ilé ìwé kó má ní iṣẹ́ lọ́wọ́. Ìgbà yìí ni mo bẹ̀rẹ̀ sí ní kọ́ iṣẹ́. Mo dẹ̀ lọ ọdún, kan àbọ̀ sí ọdún méjì ní ọ̀dọ̀ ọ̀gá mi. Ni gbogbo ìgbàyen èmi náà ti n ṣe iṣẹ́ tí mo gba iṣẹ́ ní ọ̀dọ̀ àwọn ẹbí àti ọ̀rẹ́ tí mo n ṣe iṣẹ́ fún wọn. Àmọ́ mi ò tí máa gba owó lọ́wọ́ wọn. Mo má n ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ wípé je kí ń fi fa ojú wọn mọ́ra kan fi mọ́ pé èmi náà ti mọ iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ma ti ni pe oya je n se iṣẹ́ yìí fún won iṣẹ́ tí mo kọ́ leléyì ò, je ń ṣe fún o kí ń fi fihàn ẹ jẹ́ kí wọn mọ̀ wípé èmi náà ti ń kọ́ iṣẹ́, mo ti mọ iṣẹ́ ò. Ọjọ́ imí ti e bá ní iṣẹ́ tó jù báyi lọ tí ó sì yọ owó tí ó le, bí tí ó fún èmi ní owó. Ẹ lè gbé wá ìgbà tí mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún yin rí. Ni ìgbà tí mo parí iṣẹ́ kiko gan tí mo tuń ṣe, nkán tí a ń pè ní freedom tí mo gba ominira lọ́dọ̀ ọ̀gá mi. Mo ti ń ṣe àwọn iṣẹ́ ọ̀fẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún àwọn ẹbí mi, àwọn òbí mi, àwọn ọ̀rẹ́ mi tí mi ò gba owó lọ́wọ́ wọn. Mo kàn gba owó iṣẹ́ nìkan, mi ò gba owó tí ara mi, owó tí màá fẹ́ ra àwọn irinṣẹ́ tí màá bá wọn fi ṣiṣẹ́. Òhun nìkan ni mo gbá ní owó wọn. Mi ò gba owó torí mo mọ̀ pé àwọn ará ilé ni mo ń ṣiṣẹ́ fún, mo fi ń fa ojú wọn mọ́ra. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí mo ṣe ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún, wọn padà bá mi wá àwọn customer tí wọ́n rí pé èni yìí lè, wọn lè san owó fún mi. Àwọn ènìyí, wọn bá mi wá àwọn ọ̀rẹ́ mi àti ẹbí mi, bá mi wá àwọn customer tí wọ́n lè san owó fún mi wá. Ìgbà tí ó wípé mo kọ́kọ́ fi iṣẹ́ ọ̀fẹ́ mi ṣe fún wọn, tán ní pé ènìyí ṣe mọ iṣẹ́ dáadáa.

Báwo ni o sì máa ń rí dájú pé ọjà rẹ dára? À tí emi bá jẹ́, ah ẹni tó ń ta ọjà tí mo ní, ọjà tí mò ń tà, mo sì mọ̀ pé àwọn ènìyàn náà ni mo fẹ́ kó bá mi rà. Máa ríi dájú pé ọjà tí mò ń tà yìí ó, ó dára lọ́pọ̀lọpọ̀. Ko n ṣe ọjà ah ah tí àwọn ènìyàn ó padà mọ bù mi lé lórí, tí ó ṣe, tí ó ṣe pé, o da bi pe boya mo gba won. Bẹ́ẹ̀ ni, màá rí pé ọjà tí mò ń tà yìí, ọjà tí àwọn ènìyàn lè ná wólé lórí, tí wọ́n ó sì ní ní ah complaint kan kan, tí wọ́n ò ní ní a kan wa padà wa, kán wa máa ń sọ̀rọ̀ wípé ọjà tara lọ́wọ́ yìí kò dá. Màá ṣe àdídá, màá ṣe ìṣe lè mi dáradára. Màá rí pé ọjà tí mò ń tà yìí kì í fi rí, kì í fa ojú àwọn oníbàárà mi mọ́ra ni. Àwọn tan fẹ́ran irù ọjà tí mò ń tà yìí náà ni màá polówó fún. Máa dẹ́ rí pé àwọn mìí gan mo lé, mo gba ah owó pé lọ́wọ́ tí mo lè sọ fún wọn pé ka fi owó díẹ̀ kalẹ̀, díẹ̀ lára ọjà tí wọ́n fẹ́ bá mi rà. Bẹ́ẹ̀ ni, mo mon rí pé ọjà, mo maa n ríi dájú pé ọjà mi ó dára lọ́pọ̀lọpọ̀. Torí mio fe ta ọjà ti ole fa ota larin emi àti àwọn onibara. Owó sì rèé, won ni owó ló máa ń bá ojú ọ̀rọ̀ jẹ́. Owó ni àwọn oníbàárà mi fi ń ra ọjà mi. Mi ò sì ní fẹ́ kí ó dà bí pe boya mo gbá wọn torí owó wọn. Èdí tí mo sì fi máa ń rí dájú pé ọjà tí mo máa ń tà fún wọn o, ọjà náà kò ṣe ọjà kan tí ó jẹ́ pé kò ń ṣe ọjà tí ò dára. Kò ń ṣe ọjà tó ti kúrò lórí igbá tí àwọn ènìyàn ò tà mó ni mo wáa ń tà fún wọn. Ko ń ṣe ọjà tó jẹ́ pé wọ́n lè bínú sí, ọjà tó jẹ́ pé àwọn gan máa fẹ́ran mi. Ọjà tó jẹ́ pé wọ́n tún lè padà wá rà, wọn tún lè sọ fún àwọn oníbàárà mi tón lè dári wọn wá sí ọ̀dọ̀ mi pé, "à oori ẹni yí òun ń tà ọjà dáadáa, ọjà rẹ kò ṣe ọjà búburú. Ẹni te lẹ́ rà ọjà nì." Màá tú ri dájú wipé mo jẹ́ ẹni tó ń jẹ àwọn ọ̀rẹ́ àwọn oníbàárà mi. Nkan ti o dùn mo won, idun nu ti won na ni idun nu temi. Bẹ́ẹ̀ ni ọgà tí wọ́n bá rà lọ́wọ́ mi, ọjà yen no ni yóò ṣe ìpolówó ara rẹ̀ fún àwọn ẹlòmíì. Pé, "à é ẹni bí ẹ ní kí ó ra ọjà yìí ò, wọ́n dá rúkọ mi pé èmi mo tà ọjà yẹn fún wọn." È búburú báyìí la máa ní àwọn oníbàárà tó pọ̀ sí. Èyí tí mo sì máa ń rí dájú pé ọjà mi ó dára nìyẹn.